Ṣé o ní àwọn ẹ̀rọ olungbo ní le rẹ? Ọlọ́gbọ́n, mi lè ṣe o ní àwọn ẹ̀rọ ológbó ní ìle rẹ? Kí n máa ti e ṣe gan. O fún moomi jẹun, momi o ti jẹun ọ̀sán, e mi na o ti jẹun sa.